Iṣẹ́ ọwọ́ ìbílẹ̀, wọ́n ní kí n sọ nípa iṣẹ́ ọwọ́ ìbílẹ̀ tí à ń ṣe níbí. Ah, eléyi tí mo lè rántí òun náà ni iṣẹ́ àgbẹ̀dẹ. Àwọn tí wọ́n máa ń rọ ọkọ́, àwọn tí wọ́n máa ń rọ àdá. Nkan tí mo dẹ̀ mọ̀ n pa è bí wọ́n ti ṣe ń ṣe, òun náà ni pé kíni. Ó ní ààyè ibìkan tó se pé kíni, wọ́n máa ń gbé, wọ́n máa ń gbé nǹkan kaná sí. Ó ní àwọn ààyè ibìkan tó se pé kiní, wọ́n máa ń kiní yen ó máa ń gbóná gidi gan. Ó dẹ̀ ti ní àwọn èròjà eléyí tí wọ́n máa ń lò bóyá bí àwọn alumíníọ̀nù àbí àwọn ohun torí ó ti è ní àwọn nǹkan tó jé pé kíni. Àwọn máa ń sa irin, anything, irin, ìṣó, alumíníọ̀nù, tó bá sá ti jé irin, àwọn àdògán tí ò da mọ́, àwọn irin tí ò da mọ́, àwọn irin tó jé pé kíni, wọ́n ti rústì ǹkan kàn bá yen. Àwọn páànù. So àwọn yen, àwọn yen máa ń sàá. So tí wọ́n bá ti sàá bá yen, wọ́n má wá àwọn alágbẹ̀dẹ lọ. Tí wọ́n bá ti wá rí àwọn alágbẹ̀dẹ ń kó ọ, so nǹkan yẹn ló ma wá tà fún àwọn alágbẹ̀dẹ. So àwọn alágbẹ̀dẹ yen ó tún ní bí wọ́n se máa ń ṣe. Ínú nǹkan tí mo sọ pé ó máa ń gbóná yen, ó ti ní nǹkan tó jé pé kíni o. Bó yá omi ni àbí nǹkan, ó jé pé nǹkan yen tí wọ́n bá ti lè dàá sínú è báyìí, ó máa yòrò ni ó dẹ̀ ti ní àwọn ohun èlò míì náà tí ó jé pé kíni o, wọ́n máa ń lò láti ba lè fi rọ anything, èyíkéyìí nǹkan tí wọ́n bá nílò. Ó le jẹ́ ọbẹ̀, ìyen knife, ó le jẹ́ àdá, ó le jẹ́ cutlass, ó le jẹ́ jígà, kó dà ó le jẹ́ shovel náà. So ó dẹ̀ ti ní àwọn bí wọ́n ti ṣe máa ń ṣe. Eléyìí ni nkan tí mo kò lè sáré so ní sóókí nípa àwọn iṣẹ́ owó ìbílẹ̀. Iṣẹ́ ọwọ́ ìbílẹ̀ eléyìí tí mo tún mọ̀, òun náà ni bóyá bí àwọn alágbo, àwọn tó se n pé kíni, wọ́n ní ìmọ̀ nípa egbò igi dáada. So àwọn náà lára àwọn iṣẹ́ ọwọ́ eléyìí tí ó ní ṣe pẹ̀lú ìbílẹ̀ náà nì yen. Èwo tún ni náá o. Iṣẹ́ ìbílẹ̀ náà ni àwọn tó máa ń ta oúnjẹ, àwọn local food yen bó yá bí ẹni tó ń ta iyán, àmàlà, fùfú, ẹ̀bà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá ní sókí, nkan tí mo lè sáré so nípa iṣẹ́ owó ìbílẹ̀ eléyìí tí à n se ní òdò ti wa níbíbàyí, kò jù bẹ́ẹ̀ lo.

Ṣé mo máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni. Nkan tí mo lè sọ ní ṣókí náà ni, mo jẹ́ ǹkan tó máa ń rìn ní àlàáfíà látara pé kíni o, dídá tó lọ́hùn bá dá mi, mo dáa pé, ìyẹn ni pé kíni o, kò sí àléébù ní àwọn ẹ̀yà ara mi. Ìyẹn ni pé kíni o, ara mi dáa pé, ó ti bá yẹ̀mí kì í ṣe abàmì, ẹ́ẹ̀, mi ò kí ń ṣe abàmì. Eléyìí dẹ́ẹ̀ni, kì í ṣe pé mọ́ yá pé mo fi ń yọ àwọn ètò tí ó ṣe pé kíni o, àwọn ní àléébù kàn àbí kejì ní ara tiwọn. Rárá, mo kan ṣàlàyé nípa pé kíni o, mo máa ń rìn ní àlàáfíà. Ìyẹn ni pé kíni o, nígbà tí mo bá ń rìn, kò sí ǹkan tí ó yẹ pé kíni o, ó máa ń, ó máa ń fa ìfàṣẹ́yìn fún mi. Kò sí ǹkan tí ó yẹ pé kíni o, ó máa ń fa ìnira fún mi. Ẹ́ẹ̀, so, ẹsẹ̀ ó ṣe gbé. Bẹ́ẹ̀ ni ọ̀nà ọwọ́ náà ń ṣe pé kíni o, òun náà máa ń support e. Mi ìdẹ̀ kí ń ṣeyan kan tí ó ṣe pé kíni o, ó máa ń ta múrege. Ìyẹn ni pé kíni o, ki sa se pe kíni o, ẹsẹ̀ kan ò ní tó ra wọn. So eléyìí, ẹ̀ẹ̀hen. Ṣó mo fi ń, mo fi ń ròyìn bí ara mi boṣe, àti bí àlàáfíà eléyìí tó péye bose wà ní àgọ́ ara mi. So láàláì ni fi àkókò ṣòfò náà ní pé kíni o. Mo jẹ́ ǹkan tó ṣe pé kíni o, ó máa ń rìn ní àlàáfíà. Mo dẹ̀ jẹ́ ǹkan tó ṣe pé kíni o, ìse sí mi. Ẹ́ẹ̀, ìyẹn ni pé kíni o, bóyá àwọn ìwùwà sí mi. Àbí irin mí náà, ẹ̀ẹ̀hen, ó jẹ́ ǹkan tó ṣe pé kíni o, ó mú àlàáfíà dáa ni. Eléyìí jẹ́ ǹkan tí mo lè sáré sọ ní ṣókí nípa ìbéèrè pé kíni o, ṣe mo máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà dáadáa.

Ṣé mo máa ń jẹun nínú ọkọ̀? Mo máa ń jẹun nínú ọkọ̀. Àkọ́kọ́, ìṣesí ń pé kí èèyàn máa jẹun nínú ọkọ̀ kì n ṣe ìṣesí kan eleyii tí ó dára. Látara n pé kíni òun lè fẹ́ cause distraction, ó lè fẹ́ cause-- tí distraction bá dẹ̀ tì ń wáyé, ó súnmọ́ kí èèyàn maa, kí èèyàn ní ìjàmbá ọkọ̀. Eléyii tò já sí wípé kíni o ìwọ nìkan ko ni ó máa ṣàkóbá fún. Kódà àwọn ẹni tó ṣe ń pé kíni o wọ́n ò mọ̀ ìgbà tíwo ń jẹun nínú ọkọ̀, ẹ́hn, àwọn náà won máa ṣe ń pé kíni wọ́n máa forí fa. Nǹkan tí mò n kàn fẹ́ sọ́nà ni pé kíni o, tí èèyàn bá tiẹ̀ wá fẹ́ bùkátà sí wípé kí èèyàn jẹun nínú ọkọ̀, ó gbodọ̀ já sí wípé kíni ò, èèyàn máa wà ní ààyè. Àbí ó já sí wípé kíni kèèyàn park, kèèyàn rí dájú wípé kíni èèyàn o ṣí ní ojú ọ̀nà, èèyàn o ṣí ní ojú pópó, ojú òpópónà. Tó fi wa já sí wípé kíni nígbà teeyan ba wa ń jẹun yóò wá cause distraction. Eléyii tò já sí wípé kíni èèyàn o ní wá ráyè láti lè já sí wípé kíni èèyàn concentrate, èèyàn gbájú mọ́ ọkọ̀ eléyii tèèyàn n wà. So teeyan ba fe jẹun, to ba n pe bukata wa pe fún boya pe ebi yen o ti de gogongo eeyan de ni oúnjẹ teeyan le je àbí boya pe ojú ọ̀nà náà leeyan ti maa ra oúnjẹ ni ehn ehn yóò maa wa advisable pe n pe kini o keeyan ya, keeyan de ya olounje ile olounje àbí àwọn nkan ton ba de n ta ni eba ọ̀nà. Ó ti ye báyẹ̀n sọ kí èèyàn rà, kí èèyàn ri n pé èèyàn jẹun. Nítorí n pé kíni wọ́n á sọ pé okun inú òun la fi ń gbé tìta. So eléyìí ó jẹ́ nkán tí ó ṣe pàtàkì, tó dẹ̀ yẹ kí a mọ̀ju tó dára dára. So kí n kan sáré, kí n sáré ní kúkúru náà ni kí n kan sáré je nkan oun náà ni pé kíni ò, se ó máa ń jẹun nínú ọkọ̀ bẹ́ẹ̀ni, àti bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni ni pé kíni ò nígbà tí, ẹ́hn, ẹ́hn, ó bá, nígbà tí bá di pé ebi ó bá ti dé gògòǹgò, eléyii tò já sí wípé kíni o ó lè fẹ́ cause distraction náà. Torí náà ni pe kini o, maa ya, maa ya si apa kan, maa yeba si apa kan. Níbi tí ó já sí wípé kíni ò kò ní ti máa fa ìdènà ọkọ̀, àbí ò já sí wípé kíni o ìjàmbá ọkọ̀ kò ní wáyé. Máa rí dajudaju wípé kíni ò mo yà, so máa dẹ̀ yà ilé olóúnjẹ eléyii ti ọkan mi bá balẹ̀ sí. Eléyii tò já sí npé kíni èmi náà mọ̀ pé àh, wọ́n ò ní ṣe jàmbá fún mi, nípa npé oúnjẹ eléyii ti wọ́n bá ń tà. To ba de ja si n pe kini ibi ti ko ba ti si olounje náà ni, àwọn to ba n ta bíi fast food yen, àwọn oúnjẹ to ja si n pe kini aa nílò láti le ja si n pe kini a sese n gbe won kaná boyá bí èso, boyá bí ẹlẹ́rìndòdò, boyá bí búrẹ́dì, boyá bí gálà, àbí kó ye wa báyìí sọ irú àwọn yẹn, ẹ́hn, ẹ́hn, so àwọn yẹn ó permissible dáadáa. Ó jẹ́ nkàn tó já sí wípé kíni ìṣesí kan tó já sí wípé mo máa ń ṣe. Ẹlẹ́ẹ̀keji tí mo sọ pé bẹ́ẹ̀ kọ́, ẹ́, tí mo sọ pé bẹ́ẹ̀ kọ́ oun náà ni pé kíni ò, èeyan o le máa jẹun nínú ọkọ̀ nígbà tí èèyàn bá ń wa ọkọ̀ lọ́wọ́, ó lè fẹ́ cause distraction. Eléyii tò já sí wípé kíni ò, ìdènà ọkọ̀ máa ṣẹlẹ̀ iyẹn traffic, ó tún lè fa ìjàmbá ọkọ̀ náà eléyii tò já sí wípé eléyii ti à mọ̀ sí accident. Ki de n se npe nígbà ti jamba oko ba a ṣẹlẹ̀, ki n se boya n pe iwo nìkan to n wa oko torí pe kini o o n jẹun nínú oko lásìkò ìgbà yen, ki n se iwo nìkan ni o maa sakoba fún so àwọn ẹlòmíi nà tun máa ṣe ń pé kíni òn máa fara káàṣà irú ìṣẹ̀lẹ̀ eléyii ti ó bá ṣẹlẹ̀. Ó ti ye bayen sọ ní ṣókí náà ni pé kíni ò, kí èèyàn tie maa jẹun nínú ọkọ̀ kì í ṣe ìwà eléyii ti ó dáa yàtọ̀ sí ẹni tó bá já sí wípé kíni ò, òun wà nínú ọkọ̀ àmọ́ òun kọ́ ni ó ń wa ọkọ̀. Òun kọ́ ni ó ṣe ń pé kíni òun kọ́ ni ó ń wa ọkọ̀. Bóyá ẹyin ọkọ̀ lòuń wà, bóyá bí passenger, àwọn ẹro ọkọ̀, ẹ́hn, ẹ́hn, tó bá ń pé iru eeyan bẹ́yẹ̀n ni, kò sí láífi nbẹ́. Àmọ́ ẹni tó bá já sí wípé kíni ò, òun bá wà níwájú, níwájú pẹ̀lú driver. So èmi máa ń gba iru eeyan bẹ́ẹ̀ niyanju pé kíni kó má jẹun nígbà tí driver bá ń wa ọkọ̀ lọ. Torí n pé kíni kóunjẹ yẹn náà kó má lọ jẹ́ sábabí distraction fún awakọ̀ nígbà tí ó bá ń wa ọkọ̀ rẹ̀. So eléyìí jẹ́ nkàn tí mò lè sáré sọ ní ṣókí nípa n pé kíni ò ṣe mo máa ń jẹun nínú ọkọ̀, se mo máa ń jẹun nínú ọkọ̀. So mo dáhùn pé kíni ò bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ìdí eléyii tí mò ti sọ yẹn. Mo de dáhùn npe bẹ́ẹ̀ ko pẹ̀lú àwọn idi eleyii ti mo ti so yen, ko je bo se je.

Èròjà wo ni mo máa ń lò jù? So àkọ́kọ́ náà ni pé èròjà ni àwọn olóyìnbo ń pè ní ingredient. Àwọn ohun èlò eléyìí to já sí kíni èyàn máa ń fi sí oúnjẹ kó ba lè jẹ́ kí oúnjẹ yẹ ní àwọn adùn. Eléto já sípe kíni kò le lẹ́gbẹ́ látara ń pé kíni o. Tábá fi wọ́n sínú oúnjẹ eléyii ti à ń sè kò ní máa ta sánsán. Àmọ́ tá bá ti fi wọ́n sí ngàn, ọbẹ̀ yẹn máa ta sánsán. Ó dẹ máa jẹ́ nkan tó já sípe kíni yóò lọ dáadáa. So nínú àwọn èlò wọ́n yẹn, nínú àwọn èròjà yẹn, ewo wá ni mo wá nífẹ̀ẹ́ sí jù. Iru àwọn eléyìí tó ṣe ń pé kí ni o kò ṣe má lò náà ni. Èròjà tí mo sọ yìí kò ṣe má lòò ni. Kékéré rẹ̀ ẹ́ yóò jẹ́ kó bẹ̀ se dáda. Àpọ̀jù rẹ̀ yóò ba ọbẹ̀ yẹn jẹ́ ni. Kékéré rẹ̀ kọ́ yóò jẹ́ kí nǹkan tí ènìyàn ń sè yẹn kó ṣe dára. Àmọ́ àpọ̀jù rẹ̀ kọ́ ó yóò ba gbogbo ọbẹ̀ yẹn jẹ́ ni. Elowó ni mò ń sọ. Òun náà ni iyọ̀. Kí ni mo pè é? Òun náà ni iyọ̀. So ó máa funfun báyìí. Ó fẹ́ dàbí ṣúgà. Àmọ́ òun tì ẹ́. Òun, òun, òun tì ẹ́, òun funfun yàtọ̀. Òun funfun yàtọ̀ bákan bákan. O dẹ tun ma ń, o tun ni bo ṣe ma ń ṣe lọwọ. So iyọ̀ ni nǹkan tí mò ń sọ. Tí iyọ̀ bá pọ̀ ju inú oúnjẹ, yóò ba oúnjẹ yẹn jẹ́ ni o. Kò sí bí èèyàn ṣe le náwó sí ọbẹ̀ yẹn tó, tó bá ti lè pọ̀jù àbí tó bá ti lè já báyìí. Ọbẹ̀ yẹn kọ́ ó, ó ti bàjẹ́ nìyẹn. Koye wà bayẹn, ọbẹ yẹ tí bàjẹ́ nìyẹn. Àmọ́ tó bá jẹ́ pé èèyàn bá wáa fi sí ni iwọnbá ni. Ó dà? Gbogbó àwọn èròjà eléyii to kù tí èèyàn ń fi sè ẹ́, ìgbà yẹ́ gan-an ni àádùn wọn ṣẹ̀ṣẹ̀ máa jáde. Àmọ́ tí èèyàn bá lọ fi sí tó bá ti lọ pọ̀ jù gbogbo nǹkan yówu ti èèyàn bá fi sí i, boyá, magí ni o. Boyá, edé ni o. Boyá, kí nìkan ni o." Tí iyọ̀ yẹn bá ti lè pọ̀ jù báyìí gbogbo, gbogbo ẹ pátápátá ló máa bàjẹ́. Gbogbo ẹ pátápátá ló máa bàjẹ́. Ó tún máa sí ń pé kíni o. Iyọ̀ lára àwọn èròjà eléyii ti alásè máa ń lò ni. Tó dẹ̀ já sípe kíni ó ní òsùwọ̀n. Nǹkan tó ṣe ń pé kí èyàn gbúdọ̀ lò tó bá pọ̀ jù yóò bá nǹkan jẹ́. Tí ó bá tò nǹkan, ẹ́, tí ó bá tò nǹkan kò ní jẹ́ kí adùn kínìyẹn kó bọ́ta dáadáa. Tó bá yẹn pé kò ti è wá sí rara ni, wàhálà náà tún ní ìyẹn na. Láti ara ń pé kíni o kò ní jẹ́ kí oúnjẹ ẹ gan kó ní adùn eléyìí to máa dá yàtọ̀ sí àwọn nǹkan tó kù. Ni sokí eleyii jẹ́ nǹkan tí mo lè sáré sọ nípa ìbéèrè eleyii kò jẹ́ bó ṣe jẹ́.